Báwo ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà? Mo máa ń ṣe ìdúnàádúrà tí ó bá jẹ́ pé bóyá mo fẹ́ ẹ́ ra ohun, ohun kan yálà fún ara mi ni tàbí fún, ẹ́ń, kára kàtà. Tí mo bá rí nǹkan tí mo fẹ́ rà, tí mo bá bèerè oye e, tí wọ́n bá sọ pé oye báyìí ni, ẹ́ń, bí fún àpẹrẹ. Tí wọ́n bá ní oye, ẹ́ń, won bá ní twenty thousand ni wọ́n ń ta nǹkan náà. Màá ní, "àh, ṣe kò gba fifteen thousand ni?" Tóní tọ̀un bá ní kí n sanwó, màá ní, "àh ah, ẹ́ ẹ wá lè dín mi ni, ẹ́hn, ẹ jẹ́ kí n san thirteen thousand." Tó bá ní, "ẹ́hn, e mowó wà." A tún máa tún nà sẹ́yìn síi títí tí ó má fi sọ pé, "rárá, kò gba mọ́." Ṣùgbọ́n tí mo bá ti bẹ̀rẹ̀, iyẹn lona kíni niyen, ọ̀nà kejì. Tí mo bá ti bẹ̀rẹ̀, tó bá ní pé twenty thousand, loun, àh, ẹ gbà fifteen. "Àh, rárá o, kò gbà." Ẹ san nineteen. "Àh, àh, ṣe ẹ́ wá lè s-- ẹ wá lè gba, ẹ́, sixteen fún mi ni?" "Àh, rárá, kò gbà." Màá sì ṣíwájú, tí má dẹ̀ wá rí pé, ẹ́, kò pe mí padà, kò sọ pé bóyá kí n tun wa sanwó sì, màá mọ̀ pé oye tí wọ́n ń ta a níyẹ̀n. Màá wà padà, wa bá ra ọjà náà.

Ṣé mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà. Ọ̀nà mẹ́ta èyí tí mo fi máa ń wọ fìlà. Ìkíni, mo máa ń wọ fìlà tí mo bá ń lọ sí eré ìdárayá iyẹn tí wọ́n ń pè ní inter house sports. Àwọn tí máa fi dé. Èkejì, ọ̀nà kejì tí mo fi máa ń wọ, fìlà, ohun ni tí òòrùn bá ń mú tí mo sì ń lọ sóde tí mi ò sì fẹ́ mú umbrella. Ìgbòòòrùn tí mi ò sì fẹ́ mú dání, màá lo fìlà. Màá fi fìlà yẹn, màá fi bo orí fún torí ti òòrùn tó ń mú. Èkejì nìyẹn. Ìkẹta, ohun ni mo fi máa ń bo irun. Tí mo bá mọ̀ pé mi ò tíì ṣe irun ní ìgbà yẹn, màá lo fìlà láti bo irun mi dé ìgbà tí, ní ìgbà tí mo bá ń jáde.

Ṣé mo jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ehn, mi ò kí ń sábà jẹ ẹran. Kìí ṣe pè bóyá mo ní nǹkan kan lòdì sí ẹran, ṣùgbọ́n mi ò kí ń sábà jẹ ẹ́. Mo máa ń fẹ́ láti jẹ nǹkan mi tó jẹ́ protein. Ẹn, tí àtẹ̀tún wa ń gbọ́ ní pé kò dáa kí èyàn máa jẹ ẹran jù, ẹran ajẹjù ó máa ń ṣe àkóbá fún, ó máa ń ṣe àkóbá fún ara. Tẹran ajẹ-- tèèyàn bá ti jẹ ẹran ajẹ́ jù, ó ní àwọn àkóbá kan tí ó máa ń ṣe fún ara. Kò tiẹ̀ kí ń ṣe, ìyẹn ni mi ò ṣe kí ń jẹ ẹ́. Ṣùgbọ́n mo, mi ò kúndùn láti máa jẹ ẹran bí i, ehn, ẹja, eyin, èyí tó ti jẹ́ protein tó lè ṣe ara lóore tí kò kín ṣe ara ní jàmbá. Ìyẹn náà a kò tún gbọdọ̀ tún jẹ àwọn yẹn náà jù.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, àwọn-- a lè sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ìléwọ́, lórí ẹ̀rọ ìléwọ́. Nípa kí a sọ̀rọ̀ kí n pe, mi ń pe ọ́. Mo lè pe wọn lórí ago, màá pe wọn. A jọ máa sọ̀rọ̀, a jọ máa dúnàádúrà, a jọ máa bí, nǹkan tí wọ́n fẹ́ rà bí yoó ṣe dé ọ̀dọ̀ wọn, a lè sọ yẹn. Ọ̀nà imí òun ni lórí, ẹ̀rọ, lórí, Íńtánẹ́ẹ̀tì, ní lórí Íńtánẹ́ẹ̀tì bí, WhatsApp. Mo lè bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ti e lè pè é gan lórí WhatsApp tí ń ṣe WhatsApp calling. Ó de lè jẹ WhatsApp video. Èyí tí, ẹ́, a bá fẹ́ ṣe mú yàn láàyò níbẹ̀, a lè lò ó. Mo si lè bá wọn sọ̀rọ̀ lórí Facebook. Le bá wọn sọ̀rọ̀ lórí Instagram. Le bá wọn sọ̀rọ̀ ní ọnàkonáà.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Hmm àjọ̀dún tí mo fẹ́ràn jù oun ni àjọ̀dún èwe. Ó jẹ́ àjọ̀dún to jẹ pé a máa ń ṣe ọdún fún àwọn èwe, a máa ń ṣe ọdún fún àwọn èwe. Ni wá, ní tá bá dẹ̀ ti ń ṣe, inú àwọn ọmọdé a máa dùn dáadáa. Wọn a ṣe, wọ́n a máa gbáradì fún ìdárayá láti ẹ́hn ṣé fún wọn níwájú àwọn òbí wọn. Wọ́n, wọ́n á ya àwọn ọ̀, ẹ́ ìgbà sọ́tọ̀ láti máa ṣe eré ìdárayá yìí fún wọn. Wọn á tún ní ìgbà kan náà tó jẹ pé wọ́n á ṣe ẹ́ àjọyọ̀ fún àwọn ọmọ yìí. Inú mi máa ń dùn tí mo bá rí pé àwọn ọmọ yii inú wọn ń dùn, wọ́n túrà ká, wọ́n inú wọn dùn, wọ́n túrà ká, wọ́n ń ṣe ohun gbogbo láti jẹ́ kí inú àwọn òbí wọn náà kan tún kó dùn sí wọn.

Ṣé mo ní orúkọ ìnagijẹ? Mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ tí àwọn èèyàn máa ń pè ènìyàn, ẹ́ kìí ṣe, tí kìí ṣe orúkọ tí bàbá tàbí ìyá tó sọ yàn. Ṣùgbọ́n wọ́n máa ń pe èèyàn ní orúkọ yìí bóyá wọ́n rí ìṣe sí ènìyàn wọn dé ọ̀, tàbí kó yẹ pé lára orúkọ tí bàbá sọ yàn, òun ni ẹ́ wọ́n ti yọ ìnagijẹ yẹn jáde. Bí orúkọ ìnagijẹ tí e a máa ń pè mí òun ni T. T orúkọ ìnagijẹ tí èmi yẹn. Ẹ̀ àwọn mi, bóyá nítorí ìwà tí wọ́n máa ń hù, tàbí bóyá ibi tí wọ́n bá ti ń ṣiṣẹ́, tàbí wọ́n ṣàwó nǹkan tí orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pe àwọn ènìyàn máa ń níṣe pẹ̀lú ènìyàn, ó máa ń níṣe pẹ̀lú ìwà, tàbí kó níṣe pẹ̀lú iṣẹ́ tàbí kó níṣe pẹ̀lú orúkọ gan-an tí onítàn jẹ́.

Báwo ni mo ṣe máa rí dájú pé ọjà mi dára? Ẹ ní ọjà, a máa rí ayédèrú àwọn, ẹ, ọjà nígbà mí. A máa rí ayédèrú, ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ ọ̀pa ọ̀wọ̀ dáadáa, ó máa ti ní, ẹ, ó máa yẹ kó ní àrídájú pé ọjà tó ń, tó ń rà ó dára kó tó gbe kúrò ní ibẹ̀ tàbí tó bá rí ní online, a rí pé ọjà yẹn dára. Ẹ, èyàn ò lè mọ gbogbo ẹ̀ tán, ṣùgbọ́n ní ìgbà mí tí èèyàn bá ra ọjà tó bá gbé wálé tó bá tàá fún àwọn ènìyàn, tí wọ́n, tí, ẹ, tí wọ́n ń pè ní feedback láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó tàá fún, tó bá jẹ́ pé ó dára, tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n ò ní ọ̀rọ̀ tí ò dá láti sọ sí ọjà yẹn, wà á ti mọ̀ pé irúfẹ́ ọjà bẹ́ẹ̀ ó dára. Ẹ, tó bá tún fẹ́ wá ra ọjà lọ́jọ́ mi, wà á mọ̀ pé irú nǹkan bẹ́yẹ̀n ni ó máa rà, torí pé kò sí ìkùnsínú nínú àwọn, ẹ, alábárà rẹ̀. Ọ̀rú ọ̀nà bẹ́ẹ̀ èèyàn fi lè mọ̀ pé ó, ẹ, nǹkan tí èèyàn rà ó, ó dájú.

Ṣé mo máa ń na ara mi? Ìbéèrè yìí ó ṣe kí ni? Ó bọ́ sá síko. Mo ń na ara tán. Òun ni mo ń rí ìbéèrè yìí tí mo ń kà. Bẹ́ẹ̀ ni, mo máa ń na ara. Tó bá yé mi dáadáa, péṣẹ̀ mo máa ń stretch ara mi. Bẹ́ẹ̀ ni, èmi ó, mo kà á kún, a form of exercise. Láti na ara èèyàn. Ehn, láti na ara èèyàn, wàá na pá, wàá na ẹsẹ̀, wàá na ara. Hmm, fún àjíǹde ara.